Mo rántí ìgbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí akẹgbẹ́ mi, tí akẹgbẹ́ mi la nkan mọ́ èékánná ẹsẹ̀ mi eléyìí tó tóbi jù. Ẹ̀ékánná náà wú, mo dẹ̀ nílò láti lọ sí ilé ìwòsàn. Wọ́n fún mi ní abẹ́rẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n kò jẹ́ kí ó lọlẹ̀. Mo rántí pé ní àárọ̀ ọjọ́ Sunday ọjọ́ ìsinmi ni bàbá mi fìwé pé ìkan nínú àwọn ọ̀rẹ́ wọn wá ni wọ́n bá mú ẹsẹ̀ mi. Wọ́n gé ẹ̀ékánná náà ni tìpátìkukù ó dùn mi gan, ó jẹ́ ohun tí mi ò le gbàgbé.

Mi ò lè sọ pé mo máa ń sáré, ṣùgbọ́n mo rántí nígbà tí mo wà ní ilé iwe girama, mo join àwọn akẹgbẹ́ mi nígbà tí mo wà ní Junior Secondary School láti sá eré, ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà, mi ò rò bóyá mo ti, mo lè rántí ìgbà tí mo sa eré. Tí ó bá jẹ́ pé dúrú mo wà pẹ̀lú àwọn arúgbó mi, a jù máa ń ṣe ìdíje eré sísá.